Mi ò mọ ǹkan tí ẹ gbà lórú pẹ̀lú oúnjẹ àkàrà, nítorí àkàrà ni àkàrà ń jẹ́. Àkàrà dẹ̀ ni wọ́n máa ń fi ẹ̀wà síni. Tí wọ́n bá ti bo ẹ̀wà, tí wọ́n bó epo ara kúrò, wọ́n á lọ pọ̀ mọ́ ata, ata lọ́mọ sá, wọ́n á dẹ̀ fi magí, iyọ̀ àti àwọn oríṣìírí ìṣìnkan ló bá fi sí i. Tí bá jẹ́ èyí tí ó máa ń le jà ni wọ́n á fi wògbẹ́ náà sí i, wọ́n á dẹ̀ din. Àkàrà tí èmi mọ̀ nìyí. Tí ó bá dẹ̀ jẹ́ pé ohun tí ẹ gbà lórú ni pé, pé ya ǹkan tí wọ́n máa ń fi jẹ àkàrà àbí ohun tí wọ́n máa ń fi àkàrà jẹ tí mo fẹ́ràn jù. Ǹkan tí màá fẹ́ lè mú ni ẹkọ. Ẹkọ ni mo fẹ́ràn jù kí wọ́n fi jẹ àkàrà. Ó tì le ṣe pé mọ́ máa ń fi bread jẹ àkàrà sùgbọ́n mi ò, mi ò gbádùn rẹ̀ tó ara, ara, ara, ara, ara, ara. Ó ṣe pé mi ò fẹ́ràn bread torí pé wọ́n máa ń nira fún mi láti, láti jẹ. Ìdí nìyí tí ó ṣe pé mi ò fi fẹ́ràn bread náà dáadáa lọ́bẹ̀. Tí o bá ti kúrò ní hẹn, ó jẹ́ tí mo ti fẹ́ràn láti fi jẹ àkàrà, ó jẹ́ ẹni tí n wò náà ó tí mo fẹ́ràn láti fi jẹ àkàrà. Oríṣìírí ǹkan ni a fi ń jẹ àkàrà pọ̀ dà, ṣùgbọ́n bread àti ẹkọ, ìyẹn ni ó common. Wọ́n lè fi àkàrà náà tó lè fi mu gaàrí. Oríṣìíríṣìí àkàrà náà làálẹ́ tí wọ́n máa ń ṣe. Wọ́n ṣe lépo, wọ́n ṣe lóroro Àkàrà olororo ń tẹ, èyán lè fi mú gaàrí, èyán lè fi jẹ ẹkọ, èyán dẹ̀ lè fi-- àkàrà elépo, èyán lè fi mú gaàrí, èyán lè fi jẹ ẹkọ, èyán dẹ̀ lè fi jẹ bread ṣùgbọ́n elépo kò ṣe jẹ bread ń tẹ. Kò, kò ṣe pé kò le, èyí, èyàn ò ní lè jẹ ẹ ṣùgbọ́n kò ní lọ dáadáa. Ẹ̀kọ ló dùn jẹ ju, èyán dẹ̀ lè fi mú gaàrí, èyán dẹ̀ lè fi mú ẹ̀kọ mú na tio bá jẹ́ pé ẹ̀kọ mi mu ni eyàn. Àwọn nǹkan tẹ́ẹ̀ lè fi jẹ àkàrà jẹ ni ẹ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ gbà lóro pé, pé boya won fi je àkàrà, pé ẹ gbà lóro pé, pé boya àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ dídín fun ápẹ̀rẹ́ boya bi, egg roll, buns, puff puff, meat pie àwọn nǹkan bẹ́ẹ̀. Tí bá jẹ́ iyeẹ̀ni, àbí bí boya, ìpẹ́kẹ́rẹ́, àhàn, àwọn nǹkan bẹ́ẹ̀. Tí o bá jẹ́ èyí tí mo lè sọ wípé mo fẹ́ràn jù n bẹ́ẹ̀, ẹ jáwo na. Ìyẹn náà ni, boya egg roll, puff puff torí ẹyin tó wà nínú egg roll jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn buns ju puff puff lọ torí mo fẹ́ràn puff puff dáadáa. Hmm, tí wọ́n bá ti kúrò níbẹ̀, puff puff ni mo ti fẹ́ràn jù. Hmm, bá tí pé wọ́n máa ń pe kannáà ní wàrà. Wàrà àbí bẹ́síkẹ́ ni wọ́n ń pè é ní ilẹ̀ Yorùbá wa bi awon Fúlàní dà bi máa ń pè é ní àwàrà. Soya beans ni wọ́n máa ń fi ṣẹ́, wọ́n máa lò ó. Wọ́n máa, wọ́n máa fi aṣọ tí wọ́n máa ń fi sẹ́ ògì wọ́n máa fi sèé. Wọ́n máa yọ̀ seri be kúrò wọ́n á sèé. Wọ́n á sùúra jọ, á di wàrà. Wọ́n á, wọ́n á, wọ́n á wàsá, wọ́n á lọ press rẹ̀ pẹ̀lú àwọn tó máa ń fi press bí òkúta àbí press machine tí wọ́n fi dìpọ̀. Wọ́n á gẹ́, wọ́n á ta. O máa níyọ́ ó ní magí ó láta, gbógbò e ó dẹ̀ máa dùn gan. Even gan mo fẹ́ lè sọ wípé mo fẹ́ràn rẹ̀ ju àkàrà lọ. Àwọn nǹkan yìí mo tun fẹ́ràn tó jẹ́ pé ó jẹ́ oúnjẹ àkàrà. Fún òye tẹ̀ mi mọ̀ nípa ìbéèrè yìí tí mo lè rí lọ́wọ́ ni iyẹn.

Àwọn ohun ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ó pò. Fún apẹ̀rẹ̀ àwọn nǹkan ti máa ń wá lára òṣìṣẹ́ tuntun ni pé, ó gbọdọ̀ níye ṣíṣe dáadáa, ó gbọdọ̀ ní, aà, ó gbọdọ̀ ní ìjara mọ́ṣẹ́, kó jẹ́ ènìyàn tó jara mọ́ṣẹ́ dáadáa. Ǹkan tí mo tú máa ń fẹ́ lára òṣìṣẹ́ tuntun ni wipé ó gbọdọ̀-- ó tún gbọdọ̀ ní ìtàn iṣẹ́ tí ó ti ṣiṣẹ́ yín, like history of work, iṣẹ́ tó ti ṣiṣẹ́ ka lè mọ̀ pé ó ti ní ìrírí nípa bí mọ́n ṣe ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ àbí ipò tí ó fẹ́ dì mú ní ilé-iṣẹ́ náà. Ìrírí ẹ jẹ́ ara nǹkan tí mo wà máa ń wá. Òṣìṣẹ́ tó ti ní ìrírí dáadáa tó e ṣe pé kò ṣe pé o ṣese bẹ́ẹ̀re. Mo sì máa ń wá lára òṣìṣẹ́ náà tí ó bá ti wà ní ìrírí, tí ó ṣe pé ò ṣe tán láti kọ́ ẹ̀kọ́ mọ èyí tí ó wà ní èyí tí ó ti mọ̀ tẹ́lẹ̀. Àwọn nǹkan tí mo máa ń wá sí lára òṣìṣẹ́ ni ó gbọdọ̀ ṣe tán láti kẹ́kọ̀ọ́. Tó ò bá mọ̀, wà sá ṣeṣe ni láti kọ́. So, a máa mọ̀ wípé a máa, a máa build ẹ, a máa kọ́ ẹ tí ó yẹ á sì lè mọ nǹkan náà ṣe. Ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó ní ìwà ìrẹ̀lẹ̀ àbí tí ó ní ìgbéraga, tí ò ní fi ìgbéraga atí agọ́ ba iṣẹ́ jẹ́. Mosẹ́ máa ń fẹ́ ẹni tí ara rẹ̀ bá, tó bá balẹ̀ torí tí òṣìṣẹ́ ò bá balẹ̀, tí ara òṣìṣẹ́ ò bá balẹ̀, kò le bá nǹkan jẹ́. Nidì eyii ìfẹ́ra balẹ̀ jẹ́ ara àwọn nǹkan tí mo máa ń lára òṣìṣẹ́. Ara àwọn nǹkan tí mo tú máa ń wá lára òṣìṣẹ́ jẹ́ tun nn, jẹ́ tun ronu sí dáadáa torí ó pò, ṣùgbọ́n emo mi ò kọ sílẹ̀. Àwọn nǹkan tí ó kan jẹ́ nǹkan àti kékè, àti tí ó jẹ́ nǹkan tí ó lọ, tí ó lọ títí níbẹ̀ ni mò ń sọ yíi. Nǹkan tí màá ń wá sí láti ara òṣìṣẹ́ ni pé ó gbọdọ̀ mọ̀, ó gbọdọ̀ kàwé. Ó ní level ìbí tí ó máa kàwé mọ́ náà ṣùgbọ́n ó sà gbọdọ̀ kà. Funbi apẹ̀rẹ̀, ó gbọdọ̀ sì ní ìwé mẹ́wàá àbí kó ní University certificate tí ẹ kó ni lọ́wọ́. Ìru ilé-ìwé yẹn, máa mọ̀ wípé mi òko déédé ma, mi ò gba òpè ṣíṣẹ́. Ó jẹ́ ẹni tí ó ní ìmọ̀. Eyití ó bá ti e lèwu komọ̀, ṣa ni imọ̀, kò ṣe òpè. Ara àwọn nǹkan tí mo máa ń wá lára òṣìṣẹ́, oṣiṣẹ náà ni pé nǹkan má jẹ́ òpè. Modẹ̀, mo wá kí òṣìṣẹ́ tí ó bá ṣiṣẹ́ ní abẹ́ mi ó jẹ́ òṣìṣẹ́ tó jáfáfá, tí ó ṣe ẹni tí yóò, yóò bá nǹkan jẹ́ pẹ̀lú ìwà arindi àbí ìwà ọ̀dẹ. Ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó jáfáfá. Tí òṣìṣẹ́ bá ní irú àwọn nǹkan yìí lára kò le maá rí, kò ní ṣe kó máa rí ìdàríji tí ó bá ṣe eṣẹ́, kò ní ṣe kó máa rí ìyọnu mi ni gbogbo igba Kò sí oun tí ó fẹ́ ṣẹlẹ̀ tí mi o fi ní máa yonù sí. Ara àwọn nǹkan tí mo máa ń wá lára awọn, lára òṣìṣẹ́ mi ni eléyìí.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Mo ní ọgbà ní oko, mo ní ọgbà ní ilé. Ẹ mọ̀, tí ẹ bá sọ̀rọ̀ ọgbà, oríṣìríṣì ọgbà ló wà. Hmm, ọgbà tí o yi yan kà táwọn oloyinbo n pè ní compound, tí wọn máa ń fẹ́nsì eléyi jẹ tí ilé. So, mo ní ìyẹn tí ó siṣe pé ní ibi tí mi ò bá rẹ́ níbẹ̀, mo gbin àwọn, àwọn nǹkan kan tí èèyàn lè gbìn sílẹ̀ sínú ọgbà náà Mo dẹ̀ rẹ́ àwọn ibi tó ṣẹ́kù. Mo dẹ̀ fi àyè lẹ̀ nínú ọgbà mi tí àwọn ọmọ tí wọ́n tì lè gbá bọ́ọ̀lù. Mo dẹ̀ ní àwọn igi nínú ọgbà tí ẹ̀yàn ti lè gbafẹ́fẹ́. Mo dẹ̀ ṣí ń fi ààyè tí èèyàn ti lè wẹ̀ sílẹ̀ nínú ọgbà mi tí ó jẹ́ bí swimming pool. Mo dẹ̀ ní ààyè ibi tí wọ́n ti ń ṣeré tí ẹ̀mí àwọn olólùfẹ́ bẹ́ ṣe eré náà. Mo ní ìyẹn náà ni nínú ọgbà mi. So ọgbà mi jẹ́ ọgbà tí ó fẹ̀ gidi gan tí ó ṣe ṣẹ pé èèyàn máa ní ìgbà tí ó dára tí ó bá wá síbẹ̀. Tí bá sì jẹ́ inú oko ni, bẹ́ẹ̀ni, mo ṣe ọgbà sí oko mi tí ó dẹ̀, ó dẹ̀ tó bí ó fẹ́ tí màá dá àwọn ẹranko burúkú dúró láti wọ inú ọgbà bí, bí ó ti wú àbí bí ó ti yẹ́, tí ó dẹ̀ máa dá àwọn olè dúró tí ó fi nílẹ̀ kó ja kán ràye wọ inú oko. Eteti ọgbà yìí náà molẹ̀ de tàkùtẹ̀ sí nítorí àwọn ẹranko tí a máa fẹ́ já wọ inú ọgbà, ó, ó ò ní rà ye wọ inú ẹ̀ láti lọ jẹ́ nǹkan oko. Ọgbà yìí fẹ̀ gan ṣe pé ó tóbi gan, mi ò mọ̀ bi mo ṣe lè ropọ̀ tí màá sọ iye ní èdè Yorùbá. Ẹ ra lọ kú bí a fẹ́ tó máìlì mé-ẹ́-jú ọ̀rùn éékà. A fẹ́ tó éékà, o-o-ọgọ́rùn éékà ni ó fẹ́ tó ni ọgbà yìí bí mo ṣe tóbi tó tí ó ṣe ṣẹ pé oríṣìíríṣìí nǹkan ni wà nínú ẹ. Ọ̀pẹ wà níbẹ̀ tí ó yẹ pé a gbìn tí ó pọ̀ gan tí ó yẹ pe ti tó ọdún mẹ́fà tí a dẹ̀ ti ń kere rẹ̀. Kòkó wà níbẹ̀ tí ó yẹ pé ó ti pé tí a dẹ̀ ti ń kere kòkó náà. A máa ní òbí nínú rẹ̀. A nkéré náà ti pẹ́ ti pẹ́. Ìmi nínú àwọn nǹkan tá ní inú ọkọ yi jẹ́ ajọ̀gún bá. Àwọn mi dé wa tọ ṣẹ pé àwa fún ara wa náà la tun fẹ́ lójú sí tí à ń gbin sí nítorí ilẹ̀ náà wà níbẹ̀. Kí á kan máa gbin nǹkan tí a bá fẹ́ gbin sí orí ẹ náà ni tí a dẹ̀ ti ṣe ọgbà yìí ká. A máa gbin àgbàdo síbè, a máa gbin ẹ̀gẹ síbẹ̀, ṣùgbọ́n àwọn yìí ó jẹ́ nǹkan bí ọdún. A máa gbin tòmátọ́ ata, a máa gbin síbẹ̀. A tún máa gbin ẹ̀gẹ síbẹ̀ fún gàarí. A máa gbin iṣu síbẹ̀. Oríṣìíríṣìí nǹkan la máa gbin síbẹ̀. Aní kaṣú sínú ọgbà yìí, a ní máńgò sínú ọgbà yìí. Aní oríṣìíríṣìí esọ ti ọma wà nígbà nínú ọgbà yìí. Aní igi àgbálùmọ̀ bí mẹ́ta sí mẹ́rin nínú ọgbà náà tí ó dẹ̀ jẹ́ wí pé a, tí àsiko àwọn nǹkan wọ̀nyí bá ti tó ni a máa lò ń tà. Ọgbà yìí dẹ̀ ni máa ń dáàbò bo àwọn nǹkan oko wa yìí tí ó jẹ́ kí ó le àbí àwọn tí wọ́n bá máa jí nǹkan ṣá kí wọ́n wọ inú ẹ̀. Àbáwọ́n tó ń lo lóju ona tí wọ́n kàn lọ èdè fi ọwọ́ mú nǹkan. Òun ni ọgbà yìí ló máa ń dáàbò oko wa tí ó yẹ kí a rọ àwọn nǹkan rí àyè sí inú oko náà. Dẹ̀ máa ń jẹ́ kí kò ní jẹ́ kí àwọn nǹkan oko, àwọn ẹranko burúkú tí wọn lọ pa nǹkan oko jẹ́ àbí tí wọn bá jẹ́ nǹkan oko kí wọ́n rí wọ inú ọgbà náà.

Tí mo bá fẹ́ lọ sùn, èmi òun wọ ǹkankan, bó ti jẹ́ pé àwọn kan máa ń wọ pajamas, àwọn mìíràn máa ń wọ aṣọ, aṣọ ọ̀sùn. Mi ò mọ̀ nípa àwọn yen torí pé teeyan ba fẹ́ ra àwọn yen gan-an, èmi rí bí ìfọ̀wọ́sọ̀fọ̀ torí owó tí wọ́n ń ta á jẹ́ owó tó pọ̀ gan-an. Fun idi èyí, kò ṣe ǹkan tí èmi mo n wọ̀. Ǹkan tí mo máa ń wọ̀ ni èmi mọ̀ tí máa, òun ni pé tí mba wọ aṣọ mi tí mo wọ̀ dójú ọjọ́ tí mo bá gbagbé wọ̀ sún bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí ńbá fẹ́ sùn, mi ò wọ ǹkankan sùn. Mo n wọ ni ìhọ̀họ̀ ọmọluabi nitorí yàrá mi, èmi nìkan ni mò ń dà sùn bẹ́ẹ̀. Pé tí èmi àti ìyàwó mi bá jọ sùn, ìyàwó mi o dẹ́ ṣe tí mo lè máa gbé ìhọ̀họ̀ mi ṣà fún. Fun idi èyí, ìhọ̀họ̀ ọmọluabi ni mo máa wa tí ma dé wọ̀, tí maa dé bora sílẹ̀. Ìgbà láwù tí yóò kú èmi àti bí wọ́n ṣe bí mi. Nítorí oru tí o tie ń mú lẹ́nu ọjo mẹ́ta yìí ò po. Ǹiwaju ẹ̀bẹ̀ẹrẹ́ pe se mo máa ń lọ, aṣọ ìbora abí mi tí mo bẹ́ ṣe bèrè. Èèwọ̀ ni wọ́n ń wé wọ́n lọ ṣùgbọ́n kò, kò ṣe aṣọ níláà rìn bí mi tó sùn torí owó yẹn ló mú iná tí ó tún fà ní ìdí tí mi ò fi ń wọ aṣọ sùn. Ṣùgbọ́n ni ìgba mi ò máa wọ, máa dà aṣọ ìbora nítorí ẹ̀fọn. Torí nígbà mí àwọn ẹ̀fọn yẹn le pọ̀, mo máa dà aṣọ ìbora torí ti iná bá wọ́, ẹ́, a gbá, a gbá irọ̀ jẹ́ẹ́lẹ̀. A jẹ aṣọ ìbora sùn, a tẹ́tú, a tẹ́tú máa gba fẹ́fẹ́ sára. Ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ ni, èmi ò wọ aṣọ kankan sùn tẹ́ẹ̀rìn torí èèyàn wọ aṣọ sùn náà, èèyàn ò gba dùn arà rẹ̀. Èèyàn wọ aṣọ sùn ni èèyàn ò gba dùrùà rẹ̀. Ọ̀túnmọ̀ sọ wípé èèyàn wọ aṣọ sùn, yóò fẹ́ pá yàn lára dìẹ bákan bákan ṣá.